Báwo ni o ṣe máa ń kojú ìdènà ọkàn? Ah bí mo ṣe máa ń kojú ìdènà ọko ni pé màá dúró lẹ́bẹ̀ títí màá sì máa ṣàlàyé fún wọn tí wọ́n ń pe èrò fọ̀ ko. Tí mo bá rí pé wọn ò serious láti bá mi wá ọkọ̀ àbí wọn ò serious láti ran mí lọ́wọ́ nípa ìdènà ọkọ̀, màá sún síwájú màá sì wọ̀ fún wọn.

Ṣépé o máa ń wọ fìlà? Fìlà jẹ́ ara nǹkan tó jẹ́ pé ohun ní máa ń mú ọmọkùnrin fine, ó sì máa mọ ọmọkùnrin yeye. A níi lọ́tọlọ́tọ nílùú wa ní Nàìjíríà ta wọ́n á fìlà, àwọn Kanuri wà, ẹ da ń pe ní mọ̀ ádọ́àbàǹki, ó sì da, ó sì kúrò. Àwọn obìnrin ló máa ń ṣe èyí tó wọ́n wà, èyí tó ṣe kìn-ín tó chipo náà wà. A tun wá ń ní fìlà mọ̀ ádọ́àbàǹki, ilẹ̀ ta wọ́n áhusani kò sì bí ń wòṣe níṣe. Ìlé ń gbà tí o fi mọ̀ Nàìjíríà, àwọn mọ̀ ń bọ̀, àwọn mọ̀ ọ́ ṣe kìn-ín, àwọn ṣe bí bọ̀. Ilé yẹn lé náà a ní Fẹ́ṣìnkápù. Fẹ́ṣìnkápù lọ́rẹ́ rẹ mọ̀ ádọ́àbàǹki náà ń bẹ ń bẹ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn fìlà wọ́n yé láì láì, ó jẹ́ ń gbà tó jẹ́ pé àwọn èèyàn ń wọ fìlà dáadáa ó sì fine ǹkan lọ dáadáa. Fìlà tu wà ni ta eyinbo àní tàwọn Yorùbá a si ni tàwọn ibo náà. Ó kan jẹ́ pé ta àwọn Igbo tó bá wọ, à tí ó bá di ṣe Igbo àwọn yóò tètè mọ́ pekínì pé stranger ló wọ ilé yìí.

Báwo ni bátìrì fóònù rẹ ṣe máa ń dúró? Bátìrì fóònù mi ọ je ń tó máa ń dúró gidigan. Ní ìgbà àkọ́kọ́ tó jẹ́ pé tẹ́lẹ̀ ni bátìrì fóònù mi pi ó ti lọ, pi ó ti lọ. Ọlọ́run àṣánù a rí mi ra. Ní ìsin bátìrì fóònù mi ẹ̀mi gígun ló máa ń ní. Ìgbà mí ní ayé yìí, èyàn o try náà kó ṣe kí ni? Ìyẹn o try náà kó wo bo lọ se sóhun kan. Kí ì ṣe pé ó wo ǹkàn yen nigba, kí ì ṣe gbogbo ǹkàn ní, aah, fóònù wa, bátìrì fóònù lọlẹ̀. Èèyàn need àti mo booní fóònù re yóò ṣe dúró kí ó sì pẹ́. Fóònù tuntun tí wọ́n ṣe ní ìsin, àwọn bátìrì wọn dà kò ṣì ní wàhálà. Bẹ́ẹ̀ ni, nínú táìmù kékeré, bó fóònù yóò sì dúró, yóò pẹ́ pẹpẹ́.

Ṣe o mọ n gbọ podcast? Podcast o jẹ n tò wá famous ní recently tórí pé kíni àwọn eeyan n lo gidigan àwọn eeyan n sì lọ gbọ. But ohun tó wà ńbẹ̀ ní pé àwọn clout chaser ná ń lo podcast jù ní ọwọ́ táa wà yìí. Torí rẹ̀ ní kò tiẹ̀ sí n tó wù mí nínú rẹ̀. Èmi ò kàá kún nǹkan gidi kan tí ọmọ máa gbọ́. Wà á rí ọmọbìnrin tí ò ńíṣẹ́ kankan yóò máa sọ pé ọkùnrin yẹ kó ṣiṣẹ́ kí ó máa feed àwọn obìnrin. Wàá rí obìnrin tí ó ní owó tí ó lè ra fóònù Android ń sọ fún àwọn ọkùnrin pé wọn ò lè ra iPhone. Bẹ́ẹ̀ ni wàá rí footballer tó ní zero goals career ń sọ fún ẹni tó ń trend pé he needs to do better. So gbogbo àwọn eléun ló wà ní podcast. To bá tún wá lọ podcast, wàá wá rí obìnrin tí ò tíì lọ́kọ rí á máa wá sọ fún àwọn tọ́n ní ìyàwó tọ́n lọ́kọ pé bí wọ́n ó ṣe live marriage wọ́n nìí, bí wọ́n ó ṣe live marriage wọ́n nìí. Oníkálukú máa ń sọ ohun tó wùú ní podcast before reality catch up. So podcast ì ṣe nǹkan tí èmi mú ní nǹkan gidi tí màá mú àsìkò tí màá lọ máa waste lórí rẹ̀ torí pé kí ni oun tí ò bá ní reality real life result kìí ṣe nǹkan kan tí mo lè mú pẹ̀lú àǹfààní. Orí podcast lọ ti rí footballer tí ò mọ nǹkan kan gbá tí ń sọ fún coach pé bó ṣe yẹ kó ṣe changes rèé o, bó ṣe yẹ kó ṣe changes rèé.

Báwo ni o ṣe máa ń ṣe ìdúnadúrà? Ìdúnadúrà ó jẹ́ ǹkan tó ṣe pàtàkì nínú àsèyàn. Eyin tawon ebo peni skills. Ẹni tí ó bá ní ìdúnadúrà dáadáa, àwọn ènìyàn ó ní reje nítorí pé kíni wọ́n fi owó kún ǹkan fún un. Bí èmi ṣe máa ń ṣe ìdúnadúrà ni pé mo máa ń try àti mọ ohun tí mo fẹ́ rà àti pé èló ni. Nígbà tí mo bá mọ ohun tí mo fẹ́ rà tí mo sì máa iyẹ owó rẹ̀, tò yóò jẹ́ pé kò ní nira fún mi níbi ìdúnadúrà. Tí bowa se pé mi ò mọ owó ǹkan kan tí mo fẹ́ rà, ǹkan àkọ́kọ́ tí mo máa ń ṣe ní kí n bá lòdò ènì tí mo ti fẹ́ ra já, tí wọ́n bá pe owó rẹ̀ fún mi, ma wa pinsì méjì. For example, mo fẹ́ ra ǹkan hundred thousand. Ti mo bá fẹ́ ra ǹkan ti ẹni ti n ta be pè fún mi hundred thousand. Ma koko náà fifty thousand. Reaction rẹ̀ ni o wàá sọ fún mi pé, "à ntò ṣe yí o, ó won ju bí mo ṣe na lọ." Àbí èmi bá ńa lá around ibi yóò gbà. So, mo ti ẹniti ń tà já bá sọ òun ni mọ, mo fi ṣe owó iyẹ, ǹkan tí mo bá fẹ́ rà. Àlakoko nu e lẹ kejì. Nígbà tí mo bá tún ṣe ìdúnadúrà lọ́wọ́, owó kẹ̀keke mo máa ń fi kún fún, nítorí pé kíni kò lè bá match up iye tí mo fẹ́ rà, ẹ̀yin tí mo fẹ́ rà. Àmọ́ tí mo bá iye ǹkan ti mo fẹ́ rà, mo sọ direct má sì dúró bẹ. To ba wa insist pé a, ó yẹ kí n fi kún fún, màá sọ pé mi ò fi kún, èyí tí èmi mu wa ojá nu.

Ṣé o mọ̀ bí a ti ń se oúnjẹ? Ọkùnrin ni mí, àwọn Yorùbá ṣọ pé ọkùnrin e dáná ni tẹ́lẹ̀ na, àmá ní ìsìn, ọkùnrin míi gan-an dáná ju obìnrin lọ. Mo sì mọ̀ bí a ti ń se oúnjẹ ọ̀pọ̀lọpọ̀. Kò sí irú oúnjẹ tẹ ẹ fẹ́ sè tí ó jẹ́ pé láti ìbílẹ̀ Yorùbá ni tí èmi ò lè kò lè sè fún yin. Ó mú láti iyán, àmàlà, ẹ̀bà, semo, gbogbo eléyi n moleṣẹ. Tí o bá tún wa ṣe pé ká se isu ni, ká se rice and beans, àbí ká se ẹwà, ẹlẹ́yi na mo guudu nínú rẹ̀. Tí o bá ṣe moimoi àti àkàrà náà lẹ́fẹ̀ẹ́ se, ẹlẹ́yi na mo guudu nínú rẹ̀. Tí o bá ṣe pé ọbẹ̀ ni, ọbẹ̀ o yò dé mi ọ máa se dáadáa. Tin ba sẹ̀ egusí àbí ẹ̀fọ́ tin bá ro fún yìn báyìí, ẹ̀yin gan ọ mọ̀ wọ pé à se ọmọ ọkùnrin ló ṣẹ́lẹ̀yiní àbí ọbirin. Se chef olùdáná ni àbí ordinary just cook. Awa mọ̀ kúkù ṣé n tí wa bi wọn ṣe fi kọ́ wa nu. Ọbẹ̀ òtọ̀tọ̀ taníṣẹ́. Kódà tí o bá tún wáa kún ibi tí a ti ń se oúnjẹ tí ó jẹ́ pé snacks ni. Kó ni oúnjẹ kan tá ń hausa ń pe wọn gírásà tá ń fi flour sí, àwádiṣí, bó ṣe buns ni, pankéki ni, call it anything you want to call it. Kò sí èyí tàwa o mo se ńinu rẹ̀. Bi Olóhun se dá wa nu. A n ṣé gbogbo ẹ̀. Torí ẹ ni àwọn ìyàwó wa náà o fi n bínú. Kódà bá sì mọ̀ pé àwa ni o, tí àwọn ò bá dáná, àwọn ò lè fi intimidate wa. Amọ̀ bá ṣe ronú orí wa táa dáná, tá sì jẹ, tá sì gbádùn aye wá.

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún isẹ́ rẹ? Ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ tuntun ni mo fẹ́ kọ́ fún isẹ́ mi, àrá wọn náà ni Excel, bí mo ṣe máa lo play the Excel tí máa fi ṣen dí rẹpọ̀tù, òun ni ìmọ̀ tí mo fẹ́ kọ́. Yóò níra torí pé mi ò láṣíkò, bẹ́ẹ̀ ni mi ò ní iná nílé. Laptop mi náà tó ń wa ní próblẹ̀mù. Exact ṣe jẹ́ ǹkan tó jẹ́ pé o ní di iná, o ní di àsìkò, o sì ní di laptop tó ń ṣiṣẹ́, ọ̀pọ̀lọpọ̀ aláṣẹ fẹ́ ṣíṣe. Ṣé maami ṣì bi iṣẹ́ ni? Àbí máa lọ bá hún? Ìdí mi èyí tí mo fẹ́ ṣe ń bẹ́ẹ̀ dé, èyí tó bá ṣì ṣe, ọ̀nà náà máa padà síi.

Ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni o fẹ́ràn jù? Tọ̀or nínú ọjọ́ méjèèjì tó wà nínú ọ̀sẹ̀, èyí tí mo fẹ́ràn jù náà ni ọjọ́ Jímọ̀. Ó jẹ́ ọjọ́ tó jẹ́ pé mi kì í lọ ibiṣẹ́, ó sì jẹ́ ọjọ́ tó jẹ́ pé ọjọ́ ẹ̀sìn. Èèyàn á wẹ̀, á fi tura ri á sì lọ bá àwọn ọmọ iya wa ni Mùsùlùmí. Ìbẹ́ẹ̀ dáhùn, ọjọ́ Jímọ̀ sì jẹ́ ọjọ́ kan tó se pataki jù. Kódà o je ọjọ́ ọ̀kan tó máa ń fún mi láńmọ̀ ṣe. Ọjọ́ Jímọ̀ jẹ́ ọjọ́ tó wúlo púpọ̀ nínú ọ̀sẹ̀ fún èmi àti gbogbo Mùsùlùmí lápápọ̀